Bẹ́ẹ̀ni mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Ọwọ́ ọ̀tún ni mo ṣì fi máa ń kọ̀wé. Nígbà mí tí mi ò bá fẹ́ lo ọwọ́ ọ̀tún, mo lè lo ọwọ́ òsì. Ṣùgbọ́n kí kọ̀wé pẹ̀lú ọwọ́ òsì yẹn kò fi gbogbo ara, kò fi gbogbo ara dá. Ìdí ni wípé kì í ṣe ọwọ́ yẹn ni mo fi ń kọ̀wé láti ilẹ̀. Mo fẹ́ràn kí n máa lo ọwọ́ ọ̀tún, nítorí pé ọwọ́ ọ̀tún yẹn gangan òní mo fẹ́ràn jù.